Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Ara àwọn ìwà tí a ń kàkà ni pé tí ẹ̀ ń bá ń ṣe, tí ẹ̀ ń bá ń jẹun, ò ní ìwà tí a ń pè ní ìwà tó dára. Ìwà àkọ́kọ́ ni pé èèyàn ò gbọdọ̀ sọ̀rọ̀ nígbà tí ó bá ń jẹun lọ́wọ́. Ó sì jẹ́ lára àwọn ìwà kan tí èmi máa ń wù. Nígbà tí mo bá ń jẹun ní ọwọ́, mi ò kí ń sọ̀rọ̀, mi ò ṣi kí ń ojó, bẹ́ẹ̀ ni mi ò kí ń tẹ fóònù. Nínú ìwà ẹlẹ́ẹ̀kejì tí a mọ̀, tí a fẹ́ nígbà tí ẹ̀yàn bá ń jẹun ni pé kó fọ ọwọ́ rẹ̀ nígbà tó bá fẹ́ jẹun. Ǹkan àkọ́kọ́ tí mo máa ń ṣe náà ni, màá fọ ọwọ́ mi nígbà tí mo bá fẹ́ jẹun kí ń má ba à lè transfer jam láti ọwọ́ mi lọ sí inú oúnjẹ tí mo fẹ́ jẹ. Lẹ́yìn náà, ara ìwà tó dára tí èèyàn gbọdọ̀ ṣe nígbà tó bá ń jẹun lọ́wọ́ ni pé kí ni, ò ní kí ẹ̀yàn fi ọwọ́ ọ̀tún jẹun. Ọwọ́ ọ̀tún wà fẹ́rẹ̀ important nínú oúnjẹ tí èèyàn bá ń jẹ. Mo sì jẹ́ ẹ̀yàn kan tó ṣe pé ọwọ́ ọ̀tún ni mò fi máa ń jẹun. Lẹ́yìn náà, ara ìwà tó dára ni pé tí èèyàn bá jẹun tán, kó fọ ọwọ́ rẹ̀. Màá fọ ọwọ́ mi, pẹ̀lú omi, màá sì ṣe kí ni, màá sì kó abọ́ kúrò ní ibi tí mo ti jẹun. Ara àwọn ìwà yìí ni ìwà tí èmi mọ̀ tán pè ní ìwà tó dára. Ó sì yẹ kí ẹ̀yàn máa fi ṣe kó fi síwájú. Àmọ́ nínú, àwọn míì náà nínú ìlú wa, wọ́n máa ń wù tó àwọn ń yọ́ Gbogbo ọba ṣèṣí náà ló dá Obìnrin nìkan ni kó ṣe bí wọ́n ṣe fẹ́ kó ṣe. Ilé yìí ṣe ìwà tó dára torí pé kí ni, ìyọ̀kùnrin àti obìnrin, ǹkan kan náà ni wọ́n. Wọ́n sì mọ̀ tó ní ìwà tó dára nígbà tí wọ́n bá ń jẹun lọ́wọ́. Gbogbo àwọn tí mo dákọ̀ àti èyí tí mi ò dá kọ́ ló jẹ́ very important fún ọkùnrin àti obìnrin nígbà tí wọ́n bá ń jẹun. Àwọn ẹlòmíràn nígbà tí ọkùnrin bá jẹun tán, kó obìnrin wá kó abọ́. Èmi ò rí ilé lára àwọn ìwà kankan tó dára tó sì wúlò nínú àwọn ìwà, à, tí a ń pè ní e-e-ethics of eating.

Ṣé o máa ń ṣe ìwádìí? Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàá ṣiṣẹ́ pọ̀ rẹ? Ìwádìí alábàá ṣiṣẹ́ pọ̀ ó jẹ́ n tó ṣe pàtàkì. Àmọ́ kò sí nínu agbára tèmi pé kí n ṣe ìwádìí àwọn alábàá ṣiṣẹ́ pọ̀ mi. Àwọn tó fún wa níṣẹ́ àwọn tó gba wa ṣí ṣẹ́ àwọn ló jẹ́ à Ó jẹ́ dandan fún pé níbi tí a bá ti fẹ́ ṣiṣẹ́ o, ká mọ àwọn oní alábàá ṣiṣẹ́ pọ̀ wa. Kán sí wádìí wọn gidigidi.

Ṣé o mọ bí a ti ń ka àwòrán ilé? Àwòrán ilé o jẹ́ n tó jẹ pé àwọn tán pẹ̀ ni architecture, àwọn á draw ilé àwọn ná máa ìmọ̀ rẹ púpọ̀. Irú emọ̀ tó jẹ pé mi ò ṣe lo school, mi ò ṣe kàwé rárá, mi ò rọ bí mo le ka àwòrán ilé. Tí n bá wá kà gan, tí n máa ta aṣọ sí gan, ó yàtọ̀ sí ohun tí gbogbo ayé ó sọ sí, ṣó mi ò lè ka àwòrán ilé ńtẹ̀mí.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Ée, mo fẹ́ràn àlọ́ apanilẹ́rìn-ín, torí pé kí ni, àwọn ìlú ẹ̀ ni a fi ń kọ́ni tí má wọn, ìyá àgbàlagbà àti bàbá àgbàlagbà, wọ́n á sọ àlọ́ fún wọn, yóò sì pa ọ lẹ́rìn-ín. Ní ìsìn ta wọ̀ yí ẹnì kankan ò ṣọ àlọ́ fún èèyàn mọ́, ẹn ka l'ukun mu fóònù ni tẹkinọ́lọ́jì ti bá yí jẹ. Wọ́n o mú fóònù ni àwọn tẹ látara ọ̀dẹ́lẹ̀. Ó jẹ́ ṣíkétítíka ń kí mọ́tí pé kí ni, géèmù ni àtàwọn ǹkan tí àwọn eyijnbó ti fi ń gbá ọpọlọ wa. Àlọ́ apanilẹ́rìn-ín ó jẹ́ ǹkan kan tó ń kọ ọ ní ẹ̀kọ́ nílé àwọn ǹkan ní ìta lè mọ̀, àbí àwọn ǹkan mí ì. Ta lè pàdé. Ṣùgbọ́n tẹkinọ́lọ́jì àtíwá yóò kúrò láàárí orí wa, tó bá rí ènìyàn ní ìsìn tó ń sọ pé òun máa lọ tọ̀ inú ìlú ló lọ oko lọ́ń lọ́n lọ, òun wà ní nẹ́tíwọ́kì. Àmọ́ tí nẹ́tíwọ́kì bá wà, ẹnka l'ókun fóònù ni ó máa tẹ̀, wọ́n ó máa ru lọ, wọ́n ó máa rúbọ̀, bó la sí family chatting, bó la sí family chatting, àbí ká wà lórí kọ́ọ̀lù. Kò sí ǹkan tí ń jókòó láàrin àwọn àgbàlagbà máa kò lè gbọ́ àlọ́ apani ní ẹ̀.

Ṣé o máa ń wọ ìbọrùn? Ìbọrùn ó jẹ́ ǹkan tí àwọn obìnrin máa ń wọ̀ kì í ṣe ǹkan ọkùnrin. Bẹ́ẹ̀ sì ni, kì í ṣe gbogbo ènìyàn náà ló máa ń wọ ìbọrùn. Àwọn ẹlòmíràn ìjàbọ̀ ni wọ́n máa ń wọ, àwọn ẹlòmíràn kò máa ń kó tí è ṣi n tó kàn pẹ̀lú gbogbo ẹ̀, àtì ibọ̀run àti ìjàbọ̀ wọn ò ní wọ̀ wọ́n. Mùsùlùmí sì ni wọ́n, àwọn tí ìbá ṣe mùsùlùmí kì í ṣe dandan fún wọn náà. Awọn tó jẹ́ mùsùlùmí tó jẹ́ bi dandan fún, bóye kí wọ́n tiẹ lẹ̀ se bíbọ̀ ni ká máa yí máa wọ bọ̀ wọ́n àbí àìjàbọ̀. Ìbọrùn ó jẹ́ ǹkan tí wọ́n máa ń fi ṣe àádó, tí wọ́n máa ń fi bora, tí wọ́n sì fi dekọ̀reti ara wọn. Ni ìgbà tí ò bá ṣẹlẹ̀, sáà bó tí kò sí fún gbogbo wọn bó tí wọn kò fi ṣẹ̀ bẹ́ẹ̀, báwọn obìnrin ṣe máa ń ṣe ń kó sì ń tó kàn wọ́n.

Ṣé o máa ń tan ìkínii lórí fóònù rẹ? Tan, ìkíni jẹ́ ǹkan tó jẹ́ pé tó bá wà wá a tan tí o bá sì wà kò n de ibikan kan. Ìkíni nọ́mbà tò jẹ́ pé common lórí fóònù, àmoo tó bá wà a tẹ. Bí tẹ yan bá fẹ́ ra káàdì, ó wà lára ń tí èyan ó tẹ. Tí ẹ̀yan bá fẹ́ ra data náà nìgbà mí, ó wà lára wọ́n nnkan ti ẹ̀yan o tẹ. Ó depend lórí n ti nọ́mbà bí n tẹ̀ yan fi ṣe. Ìkíni jẹ́ ǹkankan tó jẹ́ pé tó ẹ̀yan ó le se, lai má tẹ lórí fóònù.

Ṣé o wọ aṣọ àkóyorí ní ibi iṣẹ́? A, aṣọ àkóyorí ní ibi iṣẹ́ mi ò mọ̀ bí mo ṣe le sọ nípa rẹ̀ fún ọ. Àmáà túbọ̀ sí pé aṣọ ìyege ni ẹ ń béèrè. Ẹlẹ́wọ̀n ó jẹ́ ǹkan tó jẹ́ pé ojoojúmọ́ ni a máa ń sọ̀rọ̀ rẹ̀. Ẹni tó bá sì yege, òun ni ó wọ aṣọ ìyege. Àmo aṣọ àkóyorí kò yé mi dáadáa.

Ṣé o ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan? Oúnjẹ jẹ́ ohun tó da ní ara púpọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì lè ṣe ayé láìsí. Àwọn kan si wà tí wọ́n máa ń ní ìkórìíra sí oúnjẹ nikan àwọn oúnjẹ mìíràn. Ni ọ̀dọ̀ tèmi, èmi ò ní ìkórìíra sí oúnjẹ kankan. Àwọn oúnjẹ wà tí mi ò lè jẹ́ wọn, bọ̀ mi ò ní àìsàn ìkórìíra sí oúnjẹ kankan. Oúnjẹ tí ó bá sí wù mí jẹ ẹ́, èmi é bá ní èmi fi ẹnu bá jẹ́. Wọn máa ń sọ pé mi ò jẹ́ ní máa sì wa ikan mí jẹ. Bó ṣé wa tábá lọ́ bí i oúnjẹ àwọn Hausa, ìtàn péní dán wáké. Ẹ rí pé oúnjẹ náà kò yọ́rí, kò ṣe nǹkankan lójú, kò sì fanimọ́rán. Mi ò lè jẹ ẹ́, àmo mi ò kóríra sí i. Bẹ́ẹ̀ ni mi ò sì sọ fún ẹni pé bó ṣe rí, bó ṣe ri re, mi ò láìsán ikóríra oúnjẹ kankan. Tẹ́ bá wà padà, tá là padà si oúnjẹ Yorùbá. Ewo ní bẹ́ náà ní sọ pé ǹ ti e fẹ́ràn ọ̀. Mi ò rí, mi ò lè sanbẹ tó oúnjẹ bílẹ̀ ní oúnjẹ táàjé láti kékeré ni. Ta bá wà padà sún oúnjẹ àwọn Ìgbó. Ẹ rí í, eyi tàn péní ọ̀pá. Ó wà lórà oúnjẹ tó jẹ́ pé lọ́dọ̀ tèmi, mi ò lè jẹ ẹ́, àmo mi ò kóríra sí i. Tó rí pé kíni, onikalúkú ló ní oúnjẹ tí ń pè ní oúnjẹ fún ara rẹ̀. Ẹ̀nkadúkú sì ní oúnjẹ tó ń gbádùn lọ́dọ̀ ara.

Ṣé o fẹ́ràn ijíyán? À ko si Yorùbá kan tí ìwọ ló ń wò fẹ́ràn ijíyán. Iyán jẹ́ oúnjẹ ìbílẹ̀ àti gún-nìkan ló kàn ní gbogbo wá lára. Àmọ́ àtijẹ́ kò le. Ní ìgbà tí èèyàn bá wá rí ẹ̀gúsí tó dára tò sí gidi gan-an pẹ̀lú àwọn ẹja àbí ẹran ìgbàlódé tí wọ́n á fi sí tiwọn ba o ko atá sí, ìgbà n gan-an ni ó máa jẹ́ ara re o sì máa fín ṣikẹ́sikẹ́. Iyán jẹ́ oúnjẹ tó dára púpọ̀ ó si jẹ́ oúnjẹ láti ìbílẹ̀ Yorùbá. Kódà ó ní ìtàn púpọ̀ lórí iyán. Iyán jẹ́ ohun tí èèyàn le jẹ́ láàárọ̀, èèyàn le jẹ́ lọ́sàn-án, èèyàn le jẹ́ lálẹ́. Àmọ́, kì í ṣe oúnjẹ pé èèyàn gbọdọ̀ máa jẹ́ lálẹ́ torí pé kí ni, oúnjẹ tó wúwo ni. Oúnjẹ tó jẹ́ wípé objan ye kí ẹ̀yàn jẹ́ láàárọ̀, kí ẹ̀yàn jẹ́ lọ́sàn-án. Ìṣu ni won fi ń ṣe. Nígbà tí àwọn èèyàn bá se isú tó ba jinà, wọ́n máa ṣe kí ni? Wọ́n wa gun kodo gun lọ́dọ̀ gun lọ́dọ̀ bí ẹ́ mẹ́fà bí wọ́n ṣe ń ṣe iyán nù. Ó sì jẹ́ nǹkan tó jẹ́ pé àwọn ọkùnrin mọ̀ ọ́n gun ju obìnrin lọ. Àwọn ọkùnrin mọ̀ pé dídáná kì í ṣe iṣẹ́ won torí re ni won ò fi sún mọn. Àmọ́ tí a ba ni, nínú ọkùnrinat obìnrin ta ni o gun iyán jù? Àwọn ọkùnrin ló ń man gunyan jù torí pé wọ́n ṣe kí ni? Wọ́n mọ yeye gún nínú iyán.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fẹ̀rẹ́sẹ́ nínú ọkọ̀ òfurufú? Sé o fẹ́ràn jókòó nílẹ̀ nílé fẹ̀rẹ́sẹ́ nínú ọkọ̀ òfurufú? A, ilé fẹ̀rẹ́sẹ́ oyẹ kọ́ jẹ́ pé bóyá èyí gbogbo àwọn èèyàn wà bá a, tọ̀. Àmo ẹ́mi ò mọ̀, ìgbà tí n wọ́ inú ọkọ̀ òfurufú rí, mi ò le ṣàlàyé púpọ̀ lórí ohun tí ẹ béèrè ni bí bí. Àmọ́ mọ̀ gbàgbọ́ pé àwọn tó ti gun ọkọ̀ òfurufú rí wọ́n á ṣe ìsàlàyé tó jẹ́ pé yóò sì múra. Ọjọ́ tí èmi náà bá rí àyè àti wọ ọkọ̀ òfurufú, màá mọ, máa mọ̀, a, understand ohun te n so nípa ilé fẹ̀rẹ́sẹ́ àti èyí tií ṣe ilé fẹ̀rẹ́sẹ́. Ọkọ̀ òfurufú jẹ́ nǹkan kan tó wù olukálukú láti wọ̀, ṣùgbọ́n my pocket ápọ̀, ohun ní o ṣe kókó. Ní ìgbà tí ń tó wà lápò bá múra tí ò ṣe bìgìbí, bó ni èèyàn ṣe fẹ́ ṣe tí ó máa mú owó ilé ayé rẹ tí ó lọ wo ọkọ̀ òfurufú. Ẹ lò mí ì gan owó tó ní ilé ayé rẹ gan, kò tiẹ́ le gun ọkọ̀ òfurufú náà gan. Ko tiẹ́ ní ǹnkan kan gan tọ̀. Irú àwa tó jẹ́ pé owó tó ń gba báyìí, kàdúpẹ fọ̀ lọrun ní boo la ṣe fẹ́ gun ọkọ̀ òfurufú? Débi pe ǹ tiẹ́ wà á mọ̀ bóyá mo fẹ́ràn jókòó nílé fẹ̀rẹ́sẹ́ àbí mi ò fẹ́ràn jókòó bẹ́ẹ̀, mi ò le sọ kankan bẹ́ẹ̀ nísiyin.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Èmi ò kí ń kọ lẹ́tà fún àwọn ènìyàn torí emi gan alára mi ò mọ, mi mọ dáadáa. Ká kàwé, ká sì kọ asipọ bí má sì ń fún ni tó ń jẹ pé ó jẹ́ ǹkan iwulọ lọ́dọ̀ titi e mi. Mo rántí pé YouTube jẹ́ ibi tó jẹ́ pé ká kọ́ni bí èn bò. Èmi ò like rẹ̀ torí pé n tó ju agbára lọ ni ọ̀pọ̀lọpọ̀ àríyànjiyàn. Ò dára kó a mọ̀wé ni. A máa kì í sọ̀rọ̀ pé má bí ẹni bá mọ̀wé, ó jẹ́ ǹkan tí ó jẹ́ pé kí ènìyàn gbọ́ lọ́pọ̀lọpọ̀

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá tèmi ìparí ọ̀sẹ̀ ló máa ń wà. Ó sì jẹ́ pé ó máa wà ní nígbà tó jẹ́ pé tí mo bá fẹ́ lọ gbá bọ́ọ̀lù àbí tí mo bá fẹ́ lọ wo bọ́ọ̀lù. Ta ba sọ̀rọ̀ wíwo bọ́ọ̀lù ni, èyí tí mo fẹ́ràn jù oun náà ni, ah, bọ́ọ̀lù Premier League. Èyí tó jẹ́ pé ó dùn ó sì dayajẹ. Gbogbò àgbáyé na ti maa wa n wo won sọ pé gan-an, won kàn ní Premier League dùn ni, Premier League dùn ni. Kí ni special nípa rẹ̀? Ṣùgbọ́n nígbà tí wọ́n wá bí wọ́n pé ṣé o máa ti wo Watford àti Fulham, òpòlọ́pọ̀ lára ẹ̀yin yẹn ló dá wọn wò torí pé kí ni, ó jẹ́, ah, eré kan tó jẹ́ pé ó wúlò ó sì ní àǹfààní lodo àwọn ènìyàn. Tí ẹ̀yin bá wá ní, ah, La Liga ló fẹ́ wò, o le ró oun náà wò, àmọ́ La Liga o special bí Premier League. Premier League jẹ́ pé ó sì làwọn player ọ̀tọ̀ọ̀tọ̀, àwọn player tó mọ bọ́ọ̀lù gbà, àwọn player tó mọ ewo ni ewo ń bibe. Kódà Premier League jẹ́ most entertainment ní gbogbo àgbáyé. Oun sì ní ètò ìdárayá èyí tí mo fi sọ́kàn tí mo sì máa á ṣe pẹ̀lú.